Èmi máa ń ṣe irun nítorí pé obìnrin ni mí. Bí mo ṣe máa ń ṣe ṣe irun mi ni wípé mo máa ń di irun mi, irun àdìmọ́lẹ̀, mo má ń ṣe ṣùkú, mo sì máa ń ṣe oríṣìíríṣìí sítáílì, mo sì máa ń ko irun mi náà, mo máa ń kun irun mi.

Bẹ́ẹ̀ni, mo máa ń kọ̀wé pẹ̀lú ọwọ́. Tí n bá wà ní ibi iṣẹ́ mi, tí n bá ní ohun tí mo fẹ́ kọ sílẹ̀ àbí tí mo fẹ́ ṣe tí mo sì fẹ́ rántí, èmi máa ń fi ọwọ́ mi, mo máa fi ń kọ̀wé, máa kọ ó sínú ìwé pélébé kan. Bí mo sì wà nínú ilé ìjọsìn náà, ní ṣọ́ọ̀ṣì, tí ìwàsùn bá ń lọ, ọwọ́ mi ni máa fi ń kọ gbogbo nǹkan tí oníwàsùn tó ń sọ. Màá máa fi ọwọ́ mi kọ́ sínú ìwé mi. Mo máa ń fi, mo máa ń kọ̀wé pẹ̀lú ọwọ́ mi.

Bẹ́ẹ̀ni, èmi máa ń ṣe yoga nítorí wípé ó dára fún ara, ó sì máa ń jẹ́ kí èèyàn lè gbé ara dáadáa, ó sì máa ń ran ọrun lọ́wọ́. Èmi máa ń ṣe yoga.

Bí mo ṣe máa ń darí àwọn òṣìṣẹ́ ni wípé èmi máa ń tọ́ wọn sọ́nà dáadáa, màá ṣàlàyé òhun tí mo fẹ́ kí wọn ṣe. Mo sì ní ìbáṣepọ̀ rere pẹ̀lú wọn. Màá ń bá wọn sọ̀rọ̀ dáadáa. Ti wọn bá sì fẹ́ sọ̀rọ̀, èmi máa ń fetí sí wọn máa gbọ́ ohun tí wọ́n fẹ́ sọ. Èmi sì jẹ́ ẹni tó máa ń fi àpẹrẹ rere hàn. Mi ò ní jẹ́ ẹni tó máa ń ní pé kí ẹ̀yàn máa ṣiṣẹ́ tí èmi ò ní ṣe. Èmi náà máa ń ṣiṣẹ́ nítorí pé nípasẹ̀ pé èyàn náà ń ṣe yẹn, èyàn ń fi àpẹẹrẹ rere hàn ni. Èmi kì í dẹ́ fún èèyàn kan ní gbogbo iṣẹ́ ṣe. Mo máa ń pín iṣẹ́ fún ẹni kọ̀ọ̀kan ni. Èyí tó dẹ̀ ba agbára ẹ mu ni mi ní fún un ní èyí tí ò ní lè ṣe. Mo sì máa ń jẹ́ kí Mo sì máa ń yìn wọ́n. Tí wọ́n bá ti ń ṣiṣẹ́, tí wọ́n bá ti ṣe dáadáa, màá kí wọn, mo máa ń yìn wọn. Tí ìṣòro bá dẹ̀ wáyé, èmi máa ń rán wọn lọ́wọ́. Mo máa ń rán wọn lọ́wọ́, màá ń ṣàlàyé fún wọn ní ọ̀nà tó máa yé wọn. Bí èmi ṣe máa ń darí àwọn òṣìṣẹ́ ni.

Bẹ́ẹ̀ni, –èmi má a n tèlé òfin ìyára ọkọ̀— nítorí wípé —bí èèyàn bá n tèlé òfin ìyára ọkọ̀, —ó ma n jẹ́ kí jàmbá ó dínkù ni, —ó ma n dín jàmbá kù. Ó sì ma n dáàbò bo awakọ̀ àti àwọn arìnrìn àjò —lórí pópónà àti àwọn ènìyàn pàápàá ní— ojú ọ̀nà. Bèèyàn bá sì n tèlé òfin ìyára ọkọ̀ náà— kò n jẹ́ kí ènìyàn jìyà.— N jẹ́ kí èèyàn jìyà bí kò gba— tíkẹ̀ẹ̀tì, —ó sì ma n dín ìnáwó ọkọ̀ náà kù. Èmi má a n tèlé —òfin ìyára ọkọ̀ —nítorí wípé ó jẹ́ ohun tó n dáàbò bo ẹ̀mí,– ó n dáàbò bo ẹ̀mí ó sì n dáàbò bo– gbogbo àwọn tájọ́ nrín– ojú pópónà náà.

Kò sí àkókò kankan tí mo lè sọ wípé mo máa ń lo fóònù mi lójúmọ́ nítorí mo máa fi ń ṣiṣẹ́ náà. Torí bẹ́ẹ̀, àkókò tí mo máa ń lo fóònù mi lójúmọ́ ó ma ń pọ̀, ó ma ń pọ̀. Ṣùgbọ́n tí mo bá ti ń lò ó, èmi máa ń fi àyè lẹ̀, máa ń fi àkókò ìsinmi sílẹ̀, máa ń fi àkókò ìsinmi sílẹ̀ tí máa ti lò ó. Fún bí ìṣẹ́jú mélòó kan tí mo rí pé ó ti pẹ́, mà á gbé e sílẹ̀, mà á sinmi, mà á tún gbé, mà á tún lò nítorí ìdáàbòbò ojú.

Ẹ̀ẹ̀kan lọ́sẹ̀ lè mi máa ń fọ ọkọ̀ mi. Nítorí tí ènìyàn bá ń fọ ọkọ̀ nígbà gbogbo, ó máa ń jẹ́ kí àwọ̀ ọkọ̀ yẹn ó máa ń jẹ́ kó tètè ṣá. Tí ènìyàn ò bá fọ lójoojúmọ́, àwọ̀ yẹn máa ń pẹ́, ó sì máa ń jẹ́ kó máa tàn. Ẹ̀ẹ̀kan lọ́sẹ̀ ni èmi máa ń fọ ọkọ̀. Ṣùgbọ́n tí òjò bá rọ̀ àbí tí mo rin ọ̀nà eruku, èmi máa ń fọ ọkọ̀ mi. Ju ẹ̀ẹ̀kan lọ máa fọ̀. Àbí tí bá rin ìrìnàjò ìgùn emi a máa fọ ọkọ̀ mi nítorí ìdọ̀tí tó ti máa pọ̀ lára rẹ̀.

Bẹ́ẹ̀ni, mo ti rìnrìn àjò lọ sí ìlú mìíràn rí, mo ti lọ dáadáa. Nígbà tí mo lọ bá àwọn èèyàn ṣe ayẹyẹ. A lọ ṣàjọyọ̀ ìgbéyàwó ọmọ ọ̀rẹ́ mi. Ìgbà kan náà, amọ̀làná fún ìgbéyàwó àbúrò ọ̀rẹ́ mi, mo ti rìnrìn àjò lọ sí ìlú mìíràn rí dáadáa.